Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Bí a ti ń ṣe ìrànwọ́ àkókò kò yé mi torí pé ò bá tẹ́ ẹ kóbi, o fẹ́ dàbí pé o fẹ́ rí bákan bákan. Nígbà mí ṣà, o lè rí pé ìrànwọ́ àbí kò jẹ́ pé ìrànwọ́ àkókò. Ó depend ní bí wọ́n bá ṣe pé ìbẹ́sì séṣán.

Ṣé o fẹ́ran rìn òkè? Ìrìn òkè ó jẹ́ bí pé bá kí èèyàn lọ ẹrúpléènì tán, tó bá sí ilẹ̀ nì kò ṣe n ju ò fẹ́ràn rẹ̀. Ka máa rìn nílẹ̀ ó wà níjọ́ró torí pé ayé le, ayé sì gbége. Gára kí ẹ gun ọjọ́ ọkọ̀ afẹ́fẹ́ kó sí ìkọ̀jú tíbí tí o wa kọ̀jú sí ó bẹ́ta. Torí tí wọ́n máa lọ fẹ́ gba títì sí àwọn ọmọ tó ń gba ó kàn ní jẹ́ pé èèyàn ó lọ kó sínú wàhálà, ọlọ́mọdé á kó nu wàhálà.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò ààbò kọ̀ǹpútà gidi gan. Ní ayé tó wà níìsín, tí ènìyàn ò bá fìnkan bo kọ̀ǹpútà rẹ̀ wá là ń bẹ́ n bẹ́ torí pẹ́ aye gbégé. Àwọn tosì ń pè láwọn ọmọ yàwúù n wọ́n burú, kò sì n ti wọ́n lè ṣe. Ìṣe ni wọ́n mú gbogbo òrò rẹ̀, wọn kò lọ. Wọn fi ọ̀lẹ láìní nkankan. To mọ̀ ẹni yẹn sì ní pé ó kú ní ètò ààbò gidi gan, ó le bo kọ̀ǹpútà rẹ̀. Tó bá ti a bo kọ̀ǹpútà rẹ̀ pẹ̀lú ètò ààbò, kò sì n tó kán e pẹ̀lú àwọn ọmọ burúkú mo.

Ṣé ọ mọ wọ ìbọrùn too? Àwọn obìnrin naa máa ń wọ ìbọrùn ìbọrùn i ṣe hin tí ọkùnrin ń wọ̀. Obìnrin lásán ló ń wọ ìbọrùn. Bi won bá si borí, ó bóra, ó bo gbogbo nǹkan. A máa awa ọkùnrin fìlà la máa ń wọ̀. Tí ọ ba ti dé fìlà báyìí, ọ̀ ní iṣsue. Obìnrin ìgbà míì wọ̀n o wo jáàbù kí wọ́n lè má ṣe ìbòrùn lásán. Torí bí aye ṣe mọ́ náà nu toh. Àwọn obìnrin tí ẹ sì ṣe obìnrin Mùsùlùmí kò sí un tó kan won pẹ̀lú ìbọrùn. Wọ́n sìri lè ní bó ṣe wu wọ́n nu.

Ìgbà wo ni o kẹ́yìn sunkún? Ọlọ́run o ní jẹ́ n rẹ́kùn mọ́ o, ó sì wọ́n. Mo sunkún kẹ́hìn nìsìnyi, ó fẹ́ tọ́dún méjì. Nígbà náà loun tó rẹ́ bàbá mi to. Mo bá wò pé, bàbá yìí tó ṣe rí yìí kò gbọdọ̀ rí báyìí tí ẹkún ṣe ń jáde lójú mi nù. Ìgbà tí mo sunkún kẹ́hìn nú, àmọ́ Ọlọ́run, mó dúpé fún Ọlọ́run wípé ẹkún ò wá wá mọ̀ pé kí eeyan má sunkún. Atí máa sunkún ò da o. Kí Ọlọ́run kó ṣàánú, wa kò mọ̀ ṣe wá lelẹ̀kún.

Irú bàtà wo ni ó máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀, bàtà akẹ́sẹ̀ bọ̀ nítorí pé ó wà lára àwọn bàtà tó da tó sì yege lese. Wọ́n á rìn, eruku ò ní kan o lẹ́ṣe. So wa ri àwọn bàtà tọ́ n pè ní slippers àwọn bàtà wọ́n burú gan nítorí pé tó bá tese bo bayi ẹrúkú o sì wọ o lésẹ̀. Ninú igba ta wà yì bà yìí tó jẹ́ pé ẹrúkú wà ní gbogbo ibi kí bi. Ò dá kí eeyan wọ bàtà akẹ́sẹ̀ bọ̀ tọ́ n pè ní kẹ́sẹ̀ bọ̀, àwọn Hausa ń pè ní ṣu ṣí dika, àwọn òyìnbó sì ń pè ní kí ni kọ́fà ṣú.

Ṣé o ní irùngbọ̀n? Mo ní irùngbọ̀n gidi, gidi gan. Mo ní irùngbọ̀n torí pé Mùsùlùmí lè mi, ó sì jẹ́ dandan fún ọmọ Mùsùlùmí kí ó fi irùngbọ̀n lẹ̀. Tí irùngbọ̀n rẹ̀ kò bá wá jáde o, elé yẹn à ní sọ pé ó ṣe ohun tí kò dá. Àmọ́ irùngbọ̀n jẹ́ ǹkan kan tí ó sì dára fún ọmọ ọkùnrin gan-an. Á mú ojú rẹ̀ dá, o kò ní rí bí àwọn obìnrin, wọn ní pè ọ́ Áfúsá, tàbí kí wọ́n pè ọ́ ní Rúkáyat. Wàá rí bí Mùsùlùmí tó ń jẹ́ náà ni.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Bí iṣẹ́ tí mo ṣe wọ̀n-ón, iṣẹ́ tó jẹ́ pé mo máa ń ṣe kárakára ni. Tí èèyàn bá fẹ gbéyewó tó lọ́ oun fẹ́ wo ìkẹyìn iṣẹ́ mi bó o lo ṣe rí, a rí pé mo ṣiṣẹ́ tó dáa. Èmi ẹ ṣiṣẹ́ tí òní dáa, ti n ba mọ̀ pé iṣe máa ṣe òní dáa. Máa report ara mi pé n ti òní jẹ́ iṣẹ́ yìí dá re o. Kàkà tí n ṣiṣẹ́ tí òní daá, mi o yaà ni ṣiṣẹ́ náà. Mo máa ń ṣiṣẹ́ tó dáa tó sì jẹ́ pé ó máa ń mú ara yá, ó máa ń múnú àwọn èèyàn dùn ni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Tọọ̀, wákàtí náà kò fún mi ní ibiṣẹ́ bí i wákàtí mẹ́jọ láti ṣiṣẹ́. Nígbà tó sì yá, ó lára wọn sọ wákàtí náà ní wákàtí twelve pé àwọn ó máa san overtime. Tàn, wákàtí tí wọn fẹ́ ṣe dáá fẹ́ ṣiṣẹ́ gidi. Tàn, a ní tàn, ìgbà tí ó ti wá ń bẹ́ ọ, ká kúrò ṣiṣẹ́ ká gbowó. Ó lọ lẹ́kọ̀ọ́ bẹ ọ̀dà lásìírí, ó bọ̀ lásìírí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò kò yé mi torí ìgbọ̀nsẹ̀ lọ́dọ̀ tiwa wí pé ẹ fẹ́ yàgbẹ́. Tẹ́gbọ́́n ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ̀ ní mò ń lò ní ilé ìṣẹ̀lẹ̀ ayé kan ní Gáràwà torí pé kíni ọ̀rọ̀ táyọ kọ́ n bí gan kò yé mi kókò. Àmọ́ mo ní kí èmi máa ṣàlàyé bí èmi ṣe rí inú.

Oorín wọ́ ní ó fẹ́ràn ju. Tí ẹ̀yan bá bí mi pé, oorín wọ́ ní mo fẹ́ràn ju, màá sọ fún ẹ pé mi ò fẹ́ràn orin kankan torí mi ò ṣe ẹni tí ọlọ́run kọ orin mọ́. Àwon eyàn wà tó ṣe pé wọ́n fẹ́ràn orin àmo èmi àti fújì àti reggae àti gbogbo èyi tò ba wu yíń n bẹ, ko ṣi eyi tó wu mí n bẹ́ẹ̀? Kọ́ ìkẹ́ mi sí àti gbọ́ kùránì ni ohun tó kan emi o.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ ǹkan tó ṣe pé àwọn ènìyàn máa fẹ́ ṣe à mo mi ò, mi ò fẹ́ràn yíya àwòrán. Òun wà lára àwọn ǹkan kan tí mo rí tí mi ò ṣe like, torí bó ṣe wà, à yíya àwòrán jẹ́ ǹkan tó ṣe pé àwọn ọmọ mi like. Ìbò mi láti secondary school mi ò like ẹ̀ kankan, mi ò sì fẹ́ràn náà.

Bawo ni o máa rin ìrìnàjò lọ sí ibiṣẹ́? Ìrìnàjò tí mo n rìn lọ ibiṣẹ́ ni pé tí mo bá ji lago márùn-ún, màá wẹ̀ má se gbogbo nkán. T'ago mẹ́fà abọ́ bá lùú báyìí, màá lọ títí màá wá dá mọ́tò dúró. Mo máa dá mọ́tò dúró, tákísì ni emí é gun bọ́ọ̀sì. Maa wa gun lọ ibi iṣẹ. Tí mo bá dé ibiṣẹ́ náà, màá wọlé, màá sì clock in. Gbogbo nǹkan tó wà ní pé ìrìnàjò mi ló ibiṣẹ́ ni pé tákísì ni mò ń tẹ̀lé lọ ibiṣẹ́

Ṣé o máa ń ṣeré ìdánì tán? Dandan ní ká ṣeré ìdánì torí òun táá fi ń fún ara láláfià nú. Tá bá là ṣeré ìdánì tán, èèyàn o kán gbogbo ara ó kan wíkí ni ó sì wọ́n, ìyọ̀ sílẹ̀ lálá fi ha. Ṣeré ìdánì gan-an lán ṣe, dáá fi ń tún ara ṣe, á fi ń mọ ara ya ya. Èyí tí mo máa ń ṣe ju bẹ́ẹ̀ ni eré bọ́ọ̀lù. Dá bá là fẹ́ joìn ìmúga nísìín, ìmúga dunnú torí máa fún ẹyin ní member football team.

Ṣé owó tí o ń gba dára tó, a, owó tí ń gba kò dára tó bo ṣe wa hun, kọ́ ló ń bo asiri ni. Tin bá ríṣẹ́ nílu eebo ni sìn yi kí ni ó mu mí ti ní lọ. Jẹ́ wọ́n san owó gidi fún ọ, ó sì lá afiá. Eleyii ni ìsin won ò san owó gidi. Rice ti gbogbo ẹ̀yàn ń san inú, láìsí ti gbogbo ẹ̀yàn ń gba lórí, ìgbẹ̀yìn ọdún náà kò sì rise. Eewo lo fẹ́ se n be gan kò yé eyan, Olorun nìkan lóle gbà wá lọ́wọ́ àwọn eleyii àwọn alárùn bọ̀ yii.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀, kí n sìmí ní kí n sùn, kí n si yọ, torí bose wa un kò sí bí i kankan tí ń lọ. Torí lọ bá lọ fẹ́ jáde nísinsìn o kàn lọ ibi tó jẹ́ o kàn máa náwó ni. Torí èmi nísinsìnyí owó tí ń sin wa fun December gan, ó tó mi lásán, n tí màá rà lọ fún ìyá mi, tí màá rà lọ fún bàbá mi, tí màá rà lọ fún ìyàwó mi, ó tó mi lẹ́rù. Torí ẹ ni pé gaskia òrun lásán ni màá sùn ní ìparí ọ̀sẹ̀

Ṣé o máa ń fi tùràrí tọ̀? Tùràrí jẹ́ ǹkan kan tó dára tó sì wúlò gidi gan. Mo máa ń fi, torí pé kí ni, tùràrí jẹ́ un tó máa ń dùn, ó sì máa ń mú ééyàn lọ́mọ ọkùnrin kọ́ gbayì, kọ́ ní, hyping ní mood rẹ kó change. Tó bá wà nínú turárì, ìwọ gan ò mọ̀ pé kò sí ibi tí o lè wọ, ara rẹ ò dá yagi yagi. Àmọ́ tí èyàn bá ń rùn, tó bá ń rùn pa, kò ní lè wọ àárín àwọn èyàn, yó wá máa ní lára, àmọ́ tó bá fín tùràrí báyìí wà á rìn skeske ni kódà inú rẹ̀ ó sì dùn gan.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Sé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mi e pa ohun ọ̀ṣọ́ sára o. Bó ṣe wa ọmọ Mùsùlùmí ni èmi, kò sí niidi kí ẹeyan fi ohun ọ̀ṣọ́ sára. Ọ̀ṣọ́ orí bíi kí ẹeyan gba nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Gbogbo ogun tọ́ ń gba sára tọ́ ń gba sára náà yí kò ní kí èèyàn máa kú. Ìṣẹ́jú meló ni wọ́n ti nà wọ́n ní geje, wọ́n ti kú, àbí wọ́n ti yìn èèyàn ní ìbọn èèyàn ti kú. Kí Ọlọ́run sá a nu èèyàn ni kí Ọlọ́run.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? A ọlọ́rùn ṣe fún mi. Àgo máa run tí po jú mo ti jí. Òwúrò kùtùkùtù, máa jí, máa sì wá sé tí mo fẹ́ ṣe. Máa sì mú gbogbo iṣe to ye kí n ṣe, má sì padà sí, ya, èmi ó rà pé ká sì ṣe lọ́ bí i ṣe. Màá dá iná gan kun, máa kírun. Bẹ́ẹ̀ kí á, mo jẹ́ ènìyàn tó máa ń jí lárò kùtùkùtù. Èmi sì lò ó sì jẹ́ ara wọn kan tó jẹ́ pé ó ń fún mi láá lááfíà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn gidi gan. Ojoojúmọ́ máa ń mó mààn lọ ilé ìjọsìn. Lọ́wọ́ tó wá sípín pábí ọ̀sẹ̀ ni ó ṣe ní ọjọ́ jímọ̀ Jímọ̀ a lọ ilé ìjọsìn, a lọ sin lọ́run, bó ṣe wùn kóri a tún kírun Jímọ̀. Ta a bá rírun Jímọ̀ kíni ehín, ó kan dàbí pé ó rẹ èèyàn ni ilé ìjọsìn jẹ́ ibi tó ń jẹ́ ibi tó jìn púpọ̀, bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbà la máa ń lọ ibẹ̀.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Mi jẹ ẹ̀èyàn kan tó jẹ́ pé mo fẹ́ràn oúnjẹ tó ní ata torí pé ata ní n tọ́nṣe lára. Èyí tọ́kù sì máa rín ẹ̀èyàn tí ẹ̀èyàn bá jẹ oúnjẹ tó ní ata kò sì bí okan ṣé máa rín. Ara yóò balẹ̀, k'óhùn mi sì já sókè ráúráú. Tọ̀ọ̀, àmọ́ ń'gbà téèyàn ò bá jẹ oúnjẹ tó ní ata, òun lẹ̀ ẹ́ ríi tí óò máa ha ohùn l'ẹ́ẹ̀mẹwàá tí ó wá fi ìgbùgbù tí tiẹ̀ dààmú gbogbo àdúgbò tí ò sì yẹ jẹ́ bẹ́ẹ̀. Tọ̀ọ̀, consumer àwọn ẹlòmíì, kò sì sí n tó kàn wọ́n.

Nígbàwò ní o kẹyin rìnrin ajọ fún ìṣẹ̀? Mo kẹ́yìn rinrìn ajọ fún ìṣẹ̀ o tó bí ọṣẹ̀ méjì torí pé tí n bá lọ ìrìnàjò púpọ̀ pé ìṣẹ̀ ọ̀nà jíjìn, ẹ̀eyan e sì rí géènì púpọ̀ tó ẹ̀ mọ̀ fún òpútọ̀. Kò ní ìdíkún ní, a kò ní ìdíkún tí wọn a ṣẹ̀ máa rìnàjò fún ìṣẹ̀ púpọ̀ torí pé n, n, níbí tí mò n wá lọ lọ. Nígbàwó ní kí ẹ̀ má ṣẹ̀ báa yẹn pẹ́ dàbí pé ẹ̀ n ṣiṣẹ̀, mò n ṣiṣẹ̀ fún oníṣẹ̀ àní kò ṣẹ̀ rìn bẹ̀

Kí ni o mọ̀ se láti tayọ sí ra awọn alábàáṣepọ̀ rẹ? N tí mo mọ̀ n se láti tayọ sí, sí ara awọn alábàáṣepọ̀ mi pé, alábàáṣepọ̀ mi wípé gbogbo ibi ki ti ń bá ri wípé mo lè bá wọn ṣiṣẹ́, mo lè din ìṣe wọn kù mo mọ̀ se. Ó fi yín bá mi rípé ńkan sin dáa mu wọn lọ́kàn. Wọ́n á bí wọn mọ́ ṣiṣẹ́, èyí tí a gbára mi ká. Ẹ̀mí é ṣiṣẹ́ pé ẹ̀mi lọ́gá ọ̀gá ọ̀gá, ko lérè.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Ìpàdé tẹ̀mi nígbà míi, mó le ní lọ́sọ́ọ̀ọ̀sẹ̀, ìgbà mí kò máa ti ṣe lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. Àmọ́ kí i ju ẹ̀kan lọ tó bá jẹ́ pé ìpàdé mi necessary kò e ju ẹ̀kan lọ. Bó sì ṣe wá náà órí íńtánẹ́ẹ̀tì láti ṣe kósi ẹni tí ń fi àsìkò iṣẹ́ rẹ̀ nísinyìí, kò wá lè máa lé ohun tí eṣùn torí pé àsìkò nísìnyí ó wà very important ó jẹ́ ohun tó jẹ́ pé àwọn èèyàn mú pẹ̀lú value.

Ṣé o máa ń pa owó pamọ́? Sé o máa ń pa owó pamọ́ gidi gan-an, mo máa n fowó pamọ́. Ìgbà tí eeyan i sẹ pé, à, mo tí ń pe aláti, aláta dànù, èeyan o wá ní fowó pamọ́. Ó jẹ́ kí bá kọ́kọ́ rí owó, má kọ́kọ́ yè èyí tí maa fi pamo, kí n tó wá yo èyí tí mo fẹ́ ná. Torí kí ni? Mo bá bẹ̀rẹ̀ sí ní ná owó, má sì ná tán, yóò sì tán. Torí mo máa fowó pamọ́ nítorí pé èyí tí ó wúlò fún mi, torí pé kí ni, à, owó wúlò ní ẹ̀ẹ̀kan, káǹ téyan fi n fowó pamọ́

Oṣù wo ní ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ní ọdún ni oṣù October, tó jẹ́ oṣù tó jẹ́ pé ó wà láwon ara àwọn oṣù gbẹyin ọdún. Ó sì jẹ́ oṣù tó jẹ́ pé Nigeria lomi gangan gangan gangan ọdún independent. Ó tún wá jẹ́ oṣù tó jẹ́ pé gan-ẹmi gan-lára, ẹ̀mi gan-lára mo rí iyàtọ̀. Ó jẹ́ oṣù tó ṣe pe won bí mi, tó pé ó gbogbo è se rí náà nu. Oṣù náà wà lóúnjẹ, oṣù náà jẹ́ important, èyí tí mo láìkì jù.

Báwo ni o ṣe máa ń tọrọ aforiji? Mo máa ń tọrọ aforiji pẹ̀lú pé màá sọ n tó ń ṣẹlẹ̀ fún àwọn ẹni tí mo ṣẹ̀, màa sì ni pé kó foriji mi. Èmi tọra foriji bí òbí mi. Obìnrin tí wọ́n bá fẹ́ tọra foriji, wọ́n a fi ọsa kọ, wọ́n tó máa rí igi kí wọ́n sa akọ. Èmi máa ń sọ ohun tí mo ṣì ń mọ̀ ní ìtàn, ẹ foriji mi ó, mo ṣẹ̀ yí.

Ṣé o wọ gíláàsì? Ti n bá lọ ibiṣẹ́ ń bá mi, mo máa n wọ gíláàsì torí pé kíni gíláàsì jẹ́ ǹkan tó ṣe pàtàkì púpọ̀ àti pé afẹ́fẹ́ àti ìdọ̀tí tó fẹ́ sokẹ́ ni ibi iṣẹ́ wa kó bá ojú tó jẹ́ nkanbto je emi wọ gíláàsì náà. Ṣùgbọ́n àwọn imi máa wọ gíláàsì nítorí pé a ń fẹ́ fi ṣákọ̀ àbí nítorí wọ́n ní a ojú dúndùn àbí ǹkan tó jọ bá ń lọ, gbogbo ẹ̀ náà lórí Àbí èmi mo máa wọ gíláàsì nítorí ibi iṣẹ́ mi.

Ṣé o má ń nà ara rẹ? Ara niná jẹ́ pé ńkan jẹ́ bí natural léèyàn ń ṣe. Ẹ̀wà tí a yóò san ju san ju san ju ibi tí ó ṣe bú darapọ̀. Àwọn ọmọ ara wọn náà ká ìbàlé náà tán. Kíni pé ń sọ̀rọ̀ pé kí ẹ ṣe exercise ni, pé gbogbo ẹ̀yin ò fẹ́ jọ ara wọn. Tán tí wọ́n á ṣe pé ìdí exercise ni wọ́n ó ṣe gidi gan. Kódà mo ṣe fẹ́ mọ bí ìbàlé náà ṣe dá pọ̀ ju àwọn ohun tí mo fẹ́ ṣe. Máa ra soccer ball àti gbogbo ẹ̀yin lè rí, máa rí gbá, ìṣe máa ṣe, aá, eré ìdárayá máa kan gbogbo ẹ̀yin.

Tí o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ìgbàgbọ́ wo ni o ní jẹ́ àtọwọ́dọ́wọ́ nísìnyí, shé ẹ̀sìn Abrahamu lẹ ńpè ní àtọwọ́dọ́wọ́ ni àbí èèwọ̀. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí mo wá rò níbí ni kí ènìyàn kọ èèyàn kàn nísẹ́ kí ẹni kọ èèyàn mi níṣẹ́ ni àwọn àtọwọ́dọ́wọ́ tó bá ṣe ohun ni, tọ mu ní ìgbàgbọ́ ìbílẹ̀.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí tèmi ò láṣà kankan ton se tó wà special. Torí kíni, nigba ti mo fẹ́ fẹ́ ìyàwó mi gan. Ǹ taa kọ́kọ́ máa wá ká ni pé kíni àsà tá ń ṣe, kíni àsà tá i se. Tọ̀, leyín àsà tí Islam mú wá, ewo tun láṣà teeyan fẹ́ máa ń ṣe nítorí Ọlọ́run. Tọ̀, ó lè jẹ́ pé àṣà àwọn ènìyàn maa n se àṣà kan nítorí pé ǹkan kan tẹ́lẹ̀, àmọ́ nísìn tí áyẹ ti change, n ro bo tún yẹ́ keeyan mọo s'àṣà kankan mọ́. Àṣà pé aa ṣe eleyi, aa ṣe eleyi, aa ṣe eleyi un. Gbogbo e náà, ìṣe náà ni.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Èmi bínú ń bá wà nínú ọkọ̀ torí pé kíni, ọkọ̀ tí èsì mú ò rà, eléèsi wọ, ẹlẹ́rìí ń wa ni, a mọ̀ wọ́n ní Gárìkú. Bí àti lọ́la tí a máa ń wù wà tí òdà mú máa ń dákẹ́ ni. Bí mo bá délé o, mo lè lọ sọ fún ìyàwó àbá àwọn ìyá mi. A mọ̀ pé kí n má bínú kí ń bá wọn gbé mi mọ́tò, kò sí ohun tó kà mí. Kálúkú pẹ̀lú ohun tó ń dá láàmú.

Ibo ni o máa ń ra nǹkan? Tọ̀ ní gbogbo ìgbà ti mo máa lọ ọjà lọ ra nǹkan ni. Ìgbami tí ó bá jẹ́ pé kì í ṣe púpọ̀ tí ó jẹ́ nkan kékeré ni, kò sí i, ẹyan ògbòdo owo moto tó jù tó fẹ́ rà lọ kọ́ fi lọ ọjà kọ́ lọ fẹ́ rajà. Ẹ̀gbẹ́ ilé, àwọn ṣọ́obu soobu tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ibẹ mo tì máa ń rajà. Àmo ijo tin bá fẹ́ rà tó bá pọ̀, mo máa ń lọ ọjà ìru, ọjà ìdá, ọjà Tàfà, ọjà Sabo, Abo ọjà Àyìsà gbogbo naa bá mo se máa ń lọ nu. Tí o bá ti ṣe ní ìgboro kan náà ni ọjà Central Market náà mo máa ń lọ àbí róyà, ki n de ra gbogbo ohun tí mo fẹ́ rà má sì padà sílẹ̀

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Àlá burúkú jẹ́ ohun tí mo mọ̀ nígbà tí mo wà ní kékeré àmọ́ láti ìgbà tí mo ti dàgbà àmọ́ dúpe f'ọlọ́rùn pé o di ku. Àmọ́ bí ọ̀sẹ̀ méjì tó lọ mo ní àlá burúkú, alá ti òsì ní mí ní, ìkẹ́mọlẹ̀ ilé mi nìkan àwọn lá máa ń jagun. Tàn, olókùkú ni já ogun bí mo ṣe máa ń ní àlá iná nu, ẹ̀rù sì ń bà mí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kódà máa sáré jí ni. Ní àlá burúkú rí kí ń máa jí.

Ṣé ọ máa ń jẹ gọ̀mù? Ó dá wípé chewing gọ̀mù ló fẹ́ sọ̀ tàbí. Emú e jẹ chewing gọ̀mù ní ìlú wa Nàìjíríà, àwọn tó máa ń jẹ gọ̀mù jù ni àwọn ọmọ, àwọn obìnrin ajaja tó ń bà lóyún. Àmọ́ irú àwa ọkùnrin, bayi tó bá ń jẹ gọ̀mù gan-an àwọn á bí ọ̀ pe sẹ́ asewo ní ò ní. Aṣẹ́wó ló jẹ gọ̀mù jù. Tò, ó sì jẹ́ pé bí eẹ̀yan bá ṣe ń ṣe nǹkan, leẹ̀yan ó bá wọn ṣe ìgbàmí tí ìwọ kan a máa wa ní wà mọ́ jẹ gọ̀mù. Wọn mọ̀ pé kí ẹ̀yin à mọ̀ jẹ gúọ̀mù fún ọlọ́run.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni èyí tí wọ́n ń pè ní cyber security, tí Ọlọ́run bá fún mi lásìkò torí pé kíni ó wà lára àwọn ǹkan tó wà very important. Ayé yìí ti change, ayé ti gbọ̀ná mí nìíṣín. Teeyan bá léyan ò nìṣe gbogbo elẹ̀yi un, ile áyé gan ti fi èèyàn sí ẹ̀yìn. Mo ń ṣe ìgbìyànjú tèminia ki èmi náà rí i pé a mo kọ́ cyber security, mo ṣilé fi ṣáanu àwọn èèyàn láti bá wọn dáàbò bo, a, information wọn tó wa lori online.

Ṣé o mọ n ro ọ̀rún nígbà tí o bá sùn? Ẹ̀mí ẹ rọ̀ ọ̀hún tí mo máa sùn lọ́wọ́ mi ṣì ìṣègùn nàárí. Mo òun tó ń pè yorùbá tò, àwọn imi wà tó jẹ́ tó báa sùn lọ́wọ́, yóò dàbí pé gbogbo ilẹ̀ àye wọ̀n ló wà nbẹ, wọn a wá gbé kalẹ̀. Àwọn mi ṣì wà tó ṣe pé tó bá nsùn bá jẹ́jẹ́jẹ́ náà wà tó mò lára wọn tó jẹ́ pé jẹ́jẹ́jẹ́. Kódà ó lè kọjá nínú ìyàrá mi gan toní mọ̀ pé mo wanu ilé. Mo sì ń sùn lọ́wọ́.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Tòr, àtẹ́ mí àti àwọn òṣìṣẹ́ mi, gbogbo wa a ń ṣiṣẹ́ fún èèyàn ni, bó ṣe wà ń, a n ṣiṣẹ́ fún company ni tó ń jẹ́ IAC, tòr, ówo àfikún sì ni wọn máa ń fi kún fún wa ni, tó wá ṣe pé àsìkò tá a lò áti ṣiṣẹ́ ó ju àsìkò tá a yé company gangan tó ní ká fi ṣiṣẹ́ lọ, tá àsìkò bá ti jù bẹ́ẹ̀ lọ, tòr a ní nnkàn mìí tá fẹ́ ṣiṣẹ́ lẹ́yìn ká ṣe kíni? Kí a wá náà fi okun fún wọn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Tọ, èmi ò ní mọ́tò. Ìn lọ́kàn dé bí mó máa ṣe ní mú jẹun nínú rẹ̀. Tọ, àmọ́ tolohun bá bàṣiri, a ti jẹun nínú ọkọ̀ náà kì í ṣe ǹkan kan tó le ǹkan kan. Tí ẹ̀yin bá bọ̀ ṣe o bá ti jókòó rẹ, o kàn jẹun, o sì wa mọ́tò rẹ lọ́waju kí ló wan be? Tọ, àmọ́ kí ló fẹ́ má mu i má jẹun nínú ọkọ̀ gan tí ẹ bá ṣe pé àwọn èèyàn pẹ̀lú àṣejù.

Báwo ni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí ẹ? Ọjọ́ ìbí ó ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Amo lodo temi Ọjọ́ ìbí kì í ṣe ọjọ́ kan tí mo rò pé ó serious Báwo lo ṣe fẹ́ kí n máa celebrate ojọ to se pé ọjọ́ ti wahala mi bẹ̀rẹ̀ ni yen. Ọjọ́ ìbí mi ò kákún nkankan púpọ̀ Àwọn ènìyàn káàkún pé ọjọ́ tó yẹ ki won sayéye ni. Ọjọ́ ìbí lọ́dọ̀ Temi kì í ṣe ọjọ́ kan tó jẹ́ pé ó wúwo pup.

Ṣé o ní aṣọ wíwé? Aṣọ wíwé jẹ́ aṣọ tó jẹ́ pé èèyàn máa ń wọ̀ síṣẹ́, aṣọ ìbílẹ̀. Ó si jẹ́ aṣọ tí èèyàn máa ń wọ̀, tí èèyàn máa ń wọ̀o ká. Mo ní ọ̀pọ̀lọpọ̀ wọn, kódà mo sì ń gbádùn rẹ̀. Toh sugbon o dabi pe àwọn aṣọ mi ti fẹ́ kú, tí n bá rowo bayii, ti n ba kóko de kaduna, n tí má kóko sé nìyen, màá wa aso. Wíwé, màá wọ àwọn wọn náà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣẹ? Tọ́ nígbà tí mo bá ní ìṣòro ẹ̀rọ ayárabíàṣẹ, mo mọ̀ wò èwo ni mo le ṣe bíbẹ̀, ó ní di ìṣe bíbẹ̀. Má sì ṣe é, tó bá jọ wà lára bí lọmọ, a mọ̀ lọ fún ọ̀ tó jẹ́ pé ìṣe wọn ní ó jẹ́ professional. Wọ́n mọ ẹ̀rọ ayárabíàṣẹ tán ṣe, má gbé fún wọn ní, "Ẹ̀ bá ọ̀ parí ẹ̀, èmi o mọ̀ tí mo fẹ́ ṣe sí i mọ́."

Báwo ni wọ́n ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Àti ṣe ètò ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, ọ jẹ́ ǹkan tó ti ó ni wàhálà púpọ̀ tó ìsí torí kíńi gbogbo wọn náà a jọ wà papọ̀ ni. Nígbà tó bá gbọ́n tó ẹ̀yàn kan ṣòro tó gbọ́n ti kẹ́jí ṣòro, ó wá mọ̀ pé ọkọ ṣòro, àtì bòò ló ṣe yẹ kí èèyàn bá wọn sí, bòò ló ṣe yẹ kí èèyàn ṣí láàrín wọn, bó ṣe yẹ kí èèyàn ṣe ìdọ́gba dọ́gba láàrín wọn. Kó lé bàà pé kò túnní sí ìjà mọ́ ni ìjọ wá ju.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tọ́jú ara ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó wúlò púpọ̀. Ṣùgbọ́n àwa ọkùnrin àyí ṣàbá tọ́jú ara torí pé kíni, gbogbo owó tí a bá rí báyìí, a lọ na fún àwọn ìyàwó àti ọmọ ni, igbàmí àti àwọn òbí. Báye ṣíṣe rí ni un, ó gbọ́dọ̀ ni ìwọ nìkan lọ fẹ́ máa na wó, tòrí e lo ló fẹ́ seku, tó fi ra aṣọ, tó fi ra bàtà àbí tó fi ra gbogbo ohun tó bá fẹ́ rà, bí ayé ṣe kúkúrú nu un.

Èso wo ni o fẹ́ rán ń jẹ ju? Èso tí mo fẹ́ rán ń jẹ ju oun náà ni èso tánpẹ́ ní wotamelọ. Ó jẹ èso tí ṣe pé ó wù mí gidi kí mo sì gbádùn rẹ̀. Tí wọ́n bá sọ pé èso mìí tí wọ́n á bèrè ni màá ní pénáìpu, ó náà wà lára àwọn èso tí mo fẹ́ rán mo sì máa ń gbádùn wọ́n. Kódà lẹ́yìn náà ó san tó wà. Àì èso sá pọ lọ bá n náà ni èyi tọ wu ènìyàn, ó wù mí, mo gbádùn wọ́n ju sì wí. Mo jẹ wọ́n náà ní sì ṣíṣe lára mi.

Báwo ni o ṣe máa ń rá tí àwọn ọ̀rọ̀ ásiná rẹ̀? Tò, àwọn ọ̀rọ̀ á siná mi, èmi máa ń kọ́ka lẹ́nu tún mú yara tinu. Nígbà kọ́ka lélẹ̀, ó sinmi. Tò nígbà mi èlúyọ̀ máa mọ̀ pé ìyẹn ṣe máa ń kọ́ka lẹ́hò lọ́pọ̀lọpọ̀ ni èmi ni mọ̀ ó gùn tẹ́lẹ̀. Tò àmọ́ ìgbà tó ṣe pé ó bu nǹkan tí ọba ṣe ó ní à ẹrọ àsìnà. Tò ọpọlọ yìí sì kéré ju kí èèyàn máa ku à bá ṣòlò tọ̀lọ́tọ̀lọ́ tó iye níbí ẹni mó ń kọ́ka lẹ́nu.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ọlọ́run ò ní jẹ́. Bo ṣe wa yen ẹni tí mo bá lé kúrò ní bisẹ́, tòun ló le ra rẹ̀. Bo ya ó ń jàlè ni o, àbí kò ṣiṣẹ́. Mo a mo tí ẹ bá ṣe bẹ́ẹ̀ kíló fẹ́ mú èèyàn wo pé kó lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Kò sanfaanu n bẹ̀ tó bá lé eyan, ṣe yoó fún ọ sálárì ni. Wọn oni ní fún ọ sálárì ń gan tán. Kí wá ló mú mi pé kí n wá lé èèyàn kúrò ní ibi iṣẹ́. Ọlọ́run má jẹ́ kí ni lò eléyìí lọ́kan, n sin ni bá wọn ní.

Kí ni ìrán tí ìgbà ọmọdé rẹ ti o rántí ọ̀pọ̀lọpọ̀ ìrántí ìgbà ọmọdé tí mo rántí ṣùgbọ́n èyí tọ́ mọ́n ń dùn mí jù kọ́dà moti sọ fún yín ṣùgbọ́n ṣùgbọ́n ó ti tó bí ẹ̀meèlo kan. Mo ní èyí tó jẹ́ pé ń gba ti mọ wa n kékeré, mo wa ni school mọ sí yagbe sára, bí teacher se le mi lọle nu. Ṣé ti iṣẹ́ tó jẹ́ kó máa fún bẹ́ẹ̀ tí òun yá sára, kí n mú tó le mú lọ níta. Mo dúpẹ́ fún ẹ, kí n tó ṣí eégún mi lọ́lá ní ìsinmi lára, bí i bẹ́ẹ̀ bẹ́ẹ̀, màá lo wá sun iṣẹ́ fún ẹ níní, mo pèsé.

Ti o mà n pàdé àfòjúsùn tìtà rẹ̀, ṣé o mà n pàdé àfójúsùn tìtà rẹ̀, èwò ní jẹ̀ àfójúsùn tìtà, èlé yí ò yé mi ní, you understand rẹ̀? Bóyá èrò à tùn sẹ ní, à bẹ sò à bú sí ẹ dí fún mi, àmúkò yé mi ní bí, níyìn sí mà n tẹ bẹ sò n bí.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi ò ṣe wa un, tọ́ọ̀kì sí fóònù tó máa ń gbóná. Ẹni tó bá jẹ́ fóònù tó máa ń gbóná ni, gbogbo gbà ọ̀ wa ń ti tán, gbogbo gba mó ǹte yio ti gbóná. Tọ́ọ̀ kì se gbogbo igba ni bóyá teyan bá wa ń charge lọ́wọ́, ó wa lè máa gbóná, ilé òǹtọ̀ ó tọn ni. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ti ṣe kí fóònù mi gbóná, ó sì tún máa ń jẹ́ pé fóònù tuntun ńi bóyá ló fa tí kò fi gbóná.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Tò, òwúrọ̀ oúnjẹ, òwúrọ̀ jẹ́ pé ǹnkan tó jẹ́ pé ó wa pataki púpọ̀ lọ́dọ̀ tèmi. Tò, kìí ṣe gbogbo ẹ̀eyán náà ló mú oúnjẹ òwúrọ̀ ní oúnjẹ pàtàkì. Ẹ̀mi mi mú ní oúnjẹ pàtàkì. Tea àti bread nígbà mìí òun ni mo máa ń jẹ. Ìgbà mìí kùmá rice àti ẹ̀wà. Ìgbà mìí kùmá ànàmọ́, èyí tí àwọn igbo n pé ni dańkálì, òun ni mo máa ń jẹ. Tò, àmọ́ n tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tea ló máa ń wù mí. Àmọ́ tí n bá lọ ibiṣẹ́ ebí máa ń pa mí, so màá kàn ní kí n jẹ rice àti ẹ̀wà ní kí ń gba gbé ń pa tí. Àmọ́ tí n bá ní lóobí kákan bó ṣe wà n tea, ó wúlò pa ni. Ìgbà mìí ẹlòmíràn o ni kí n mu ekọ́, mo prefer tea.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Pẹ́skíà óúnjẹ tèmi, mi ò fẹ́ràn pín, torí pé kíni èmi máa ń dáná líle níbi tí mo lè jẹ ni. Tàbí mo sì pẹ̀fẹ̀ pé oúnjẹ tí ń bá gbé jáde kí ẹ fi mí lẹ̀ kí n jẹ, kí n jẹ́ ní mi ìka kí n sì yó. Torí pé kíni tí ń bá ní ká máa pín oúnjẹ, wàhálà wọ̀nyí òun sì ní gbádùn rẹ̀. Kí ẹ sì gbádùn oúnjẹ lẹ́yìn tí oúnjẹ pẹ́skíà.

Kí ni mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, tó bá rọ̀, ó depend lórí ibi tí mo wà. Ti mo wà ní ibi iṣẹ́, màá sá wá lé torí kò sí iṣẹ́ kan máa tó lè ṣe tó jọ bá ń rọ̀. Bá wà lẹ́tọ̀ọ́ wá lé, kò bá sí ìtàgé ń sọ òjò. A máa gba mí gba orún lèyan maa sùn. Tó jọ bá rọ̀ wọ́n, ìkàlẹ̀ wọ́n dùn.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alágbàsékọ rẹ? Tan, àwọn alágbàsékọ mi, àwọn kọ̀mpénì ni wọ́n máa ń mọ wa. So gbogbo ìwádìí tí mò ń bá ṣe, àwọn náà máa ń ṣe. Títí di èmi ni kó èké mi kan mú wọn ká jọ ṣiṣẹ́ papọ̀ nítorí pé ǹkan tó wà níbẹ̀ ni àwọn pé èké mi wádìí àwọn alágbàsékọ mi kò sí nínú iṣẹ́ tí wọ́n yàn fún mi.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ẹ́ tọ̀, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, àmọ́ kì í ṣe gbogbo nǹkan. Ni tó bá jọ mọ yé aṣọ, ńkan wíwọ fìlà, mi ò i rà á lórí Íńtánẹ́ẹ̀tì torí kíni, ó lè ra tán kí ó jẹ pé ohun tó fẹ́, oun ko wọ́n o ba ọ̀ mú wá. Àmáá tó bá ṣe pé bí i àwọn fóònù ni, àbí earpiece, power bank, gbogbo e mo máa n rà á lórí Íńtánẹ́ẹ̀tì torí kíni, ní tó bá rí náà ni ó bọ̀ mú wọ́n, kò sí àyànjẹ́ ń bẹ.

Ṣé o fẹ́ra wiwo àwọn, àwọn ìràwọ̀? Òójọ́ mi wà tó jẹ́ pé èèyàn ó kan máa wò pé ó kan fẹ́ wo ìràwọ̀ kan rí balẹ̀, àbí nǹkan kan báyìí á gbójú ókéré àwọn ìràwọ̀. Ìràwọ̀ sì jẹ́ nǹkan kan tó ṣe kí ẹni tí yára wá pẹ́ níjẹ̀ mélòó jí dán, ó fine púpọ̀, ó rẹwà púpọ̀. Òótọ́ mi ni ò bá ni tí wọn ó ṣe máa gbójú ókéré, wọ́n ó bẹ ràwọ̀ ṣe rí, wọ́n á sì, à, ṣẹlẹ wípé Ọlọ́run, Ọlọ́run wa tó dá gbogbo ẹni, òun náà ló ní gbogbo ẹ̀.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Tí a bá ṣe fi fọ́n ni, òní ẹ má ka. Ọjọ tí n fọ̀ rárá gan, mo máa ń fọ̀ bi ẹmáàrún torí pé kí ni máa ṣàlúálá. Tí a bá ti fẹ́ ṣàlọ́lá, alákọ̀ọ́kọ́ fọ̀, lẹ́ẹ̀kejì fọ̀, lẹ́ẹ̀kẹta fọ̀, lẹ́ẹ̀kẹta fọ̀, lẹ́ẹ̀kẹta fọ̀, lẹ́ẹ̀kan ààrún fọ̀, gbogbo. Báyìí tí a bá tún bá fẹ́ jẹun ni a fọ̀. Fífọ̀ ó jẹ́ nkán tó jẹ́ pé o ti ẹ ti mọ gbogbo wa làrá.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, ó bá se pé kí ni mo máa ń gbọ́? Elomii ó fi music síi ni "yẹ́yẹ́ yẹ́yẹ́ yẹ́yẹ́". Àwọn mio fi kírádì síi nítorí ilẹ̀ Hausa la wà. Àwọn míì bọ́ si wà, àmo emi prefer kí n fi aya kuránì síi kí n wa máa gbọ̀ diẹ̀ diẹ́ diẹ́ diẹ̀ diẹ́ diẹ́. N mo gbó kan, máa gbádùn rẹ̀, aye óò jùbe lọ torí pé kí ni? Ile aye ṣẹ́ri náà nu.

Ṣé o ní ọkọ̀? Mi ò ní ọkọ̀ torí mi ò lowo ọkọ̀, ẹni tí ó bá lowo ọkọ̀ náà àti r'ọkọ̀ olè, ní gbádùn rẹ̀. Torí ẹni pé ọkọ̀ jẹ́ ǹkan tó dára tó sì ń bọ̀, kó sì máa mú ìyàn ní ah daradara ni a ń rí, ó sì máa ń bá a kọ ìwọ̀sí tán. Kí n bá níwò, èmi ò ní ọkọ̀ torí mo fẹ́ràn rẹ̀.

Ṣé ọmọ máa ṣe yoga? Tòr, gbogbo ìgbà tí ẹ bá bi mi ní ìbéèrè wí pé ṣe mọ máa ṣe yoga, ó máa ń yà mí lẹ́nu, ni nítorí kíni, èmi ọ mọ ń tẹ̀ n sọ̀ pẹ̀lú yoga. Tòr, gbogbo ìgbà báyìí mo máa ń ṣi rí, "ṣé o máa ń ṣe yoga, ṣé o máa ń ṣe yoga?" Yoga bo yà nǹkan kan wà ni nínú àṣà yorùbá tó sì ní meaning ni o, èmi ọ mọ, a mo lọ́dọ̀ tẹmi, èmi ọ mọ n tí ń jẹ ọmọ.

Ṣé o fẹ́ran ra oúnjẹ ní ọ̀pọ̀pọ̀ náà? Kí ń ra oúnjẹ ní ọ̀pọ̀kọ̀n náà, òun ló ti pẹ́ fún ọ, torí pé kí ni oúnjẹ wọn, tó bá sì ń ra déédé dé bá yí, yóò yà ẹ́ lẹ́nu torí pé oúnjẹ wọn yóò ka nínú ọ̀nà púpọ̀ ni. Awọn ti o ba ra ni ọ̀pọ̀pọ̀n, ni ara tí ó pọ̀ púpọ̀, wọ́n máa bú déédé, ọ̀sìn ni wọ́n gbà tó ń jẹ tán torí pé kí ni yóò pọ̀ gidi gan, ó ní láìpẹ́ pé ààyè ara kíńkín yẹn so.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Tàn, ìkíni jẹ́ ohun tí mo máa ń tan nígbà tí mo bá fẹ́ kun nọ́mbà. Àbẹ́ tí mo bá fẹ́ kun nọ́mbà kí mo fẹ́ fi ìkíni ṣe. Ìkíni ò kan jẹ́ pé èèyàn kò mọ ohun tí ẹni tẹ̀, àtọ̀sí tí mo bá fẹ́ ṣe calculation àwọn ohun tí mo ń ná. Nìkan ni mo mọ̀ ní bí ìkíni ń bẹ lórí fóònù, má sì tẹ̀. Ìkíni ò jẹ́ ẹni kí ẹni a tẹ̀ torí ẹ̀yàn ò lọ option. Ẹni a ṣà tẹ àwọn nọ́mbà ọfẹ nù.

Agogo wo ni ọ́fíìsì rẹ ń sí? Ọ́fíìsì mí mọ́ ń sí ní ago ọgọ́ mẹ́fà, ago mẹ́fà òtí sí ṣú, by ago méje onikaluju ti wá ibíse, a sì ti bẹ̀rẹ̀ iṣẹ́. Tò, àwọn mìí tó jẹ́ pé wọ́n ń dúró 24hours la ń ṣe dé. Àmọ́ agogo tí èmi má ń lọ ọfisi nípé a dé lágo mẹ́fà tí ago méje a ṣiṣẹ́ a ṣe gbogbo ohun tó yẹ ká ṣe.